Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo bá ń lọ sí ibi tí mi ò mọ̀ rí àbá àdúgbò tí mi ò dé rí. Tí mo bá nílò láti bèrè ìrànlọ́wọ́ àwọn ènìyàn láti dá ibi tí mò ń lọ mọ̀, mo máa sábà bèrè lọ́wọ́ àwọn tó ń gbé àdúgbò náà kí wọ́n ba lè tọ́ mi sọ́nà.

Eh, mo ma n ṣe ìwádìí, àwọn alábàṣiṣẹ́pọ̀ mi ma n ṣe ìwádìí kí n béèrè àwọn ìbéèrè tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ tí a jọ n ṣe. Ọ̀pọ̀ ìwádìí mi ma n dalé lórí ìbáṣepọ̀ wa lẹ́nu iṣẹ́, b'àṣejọ́nṣe níbí iṣẹ́.

Àá ọjà tuntun yóò bẹ̀rẹ̀ sí ní jáde ní oṣù kìíní ti àwà yìí. Ọjà tuntun yóò bẹ̀rẹ̀ sí ní jáde ní oṣù kìíní ọdún tuntun tí a wà yìí. Nítorí àwọn Mùsùlùmí a máa múra ọdún. Àwọn Mùsùlùmí máa mún ọdún. Nítorí náà àwọn ọjà tuntun tuntun máa jáde.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwó òhùn pàápàá jùlọ tí mo bá wà níbi tí ariwo wà tàbí tí mo bá fẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀. Mo máa sábà lo ẹ̀rọ ìrànwó òhùn kí àwọn ènìyàn lé bá mi kọ́né gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa.